Bẹ́ẹ̀ni, èmi máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Ni àìpé yìí, òun ni ọ̀rẹ́ mi kan tí ó ní ìdojúkọ nínú ìdánwò rẹ̀ tí ó sì nílò láti kọ lẹ́tà sí àwọn, ẹ́, sí àwọn olùkọ́ rẹ̀ lórí ọ̀nà àgbà tí yóò fi rì ojútùú sí ọ̀rọ̀ rẹ̀ tí ó sì fi tọ́ mi létí pé ke mi, kí n jọ́, kí n bo òun kọ lẹ́tà tí yóò, tí yóò mú lọ, tí yóò lọ mú bá àwọn ọ̀gá rẹ̀. Èmi sì bi í léèrè àwọn ǹkan tí ó fẹ́ kó wà nínú lẹ́tà náà àti bí i ṣẹlẹ̀ tí ó fẹ́ kọ lẹ́tà lè lórí bó ṣe ṣẹlẹ̀, tó sì jẹ́ wípé bó ṣe sọ fún mi, mo gbìyànjú àti fíra mi sí ipò pé emi ni mo wà ní, ẹ́, ibùdó tí ǹkan òun ti ṣẹlẹ̀ tí mo sì, mo sì gbìyànjú láti kọ lẹ́tà náà tí òun náà ó sì nífẹ̀ẹ́ sí lẹ́tà tí mo kọ, tí ó rí i pé oun tí ó fẹ́ tó gbà lérò náà ni mo kọ síta nínú lẹ́tà òun tí ó sì lọ, ẹ́, tí ó sì mú lẹ́tà náà lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀gá rẹ̀ láti fi ṣọwọ́ sí wọn, tó sì fi ṣọwọ́ sí àwọn ọ̀gá rẹ̀ tí wọ́n sì gba lẹ́tà náà wọlé. Ẹ̀, èléyìí tó jẹ́ wípé lẹ́yìn ọ̀àgbà náà wọ́n pè fún, ẹ́, wọ́n pè fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ẹ̀, lẹ́yìn èyí mo tún ti ba àwọn èèyàn kọ lẹ́tà ní ìgbà tí, mo ti bá àwọn èèyàn kọ lẹ́tà nígbà ṣé ní àwọn ìgbà kan sẹ́yìn tó jẹ́ wípé, ẹ́, wọ́n a kàn sọ fún mi bí wọ́n bá ṣe fẹ́ lẹ́tà òun sí àti gbogbo àwọn ǹkan ti wọ́n bá fẹ́ kó wà nínú lẹ́tà òun, ẹ́, tí èmi yóò sì bá wọn kọ, tí wọ́n sì fi ẹ̀mí ìmoore hàn sí oun tí mo ṣe fún wọn.

Bẹ́ẹ̀ni, èmi máa ń fi aṣọ bora láti bo ara mi nígbà tí mo bá sùn. È, àgàgà ní ọwọ́ alẹ́ tí mo bá ti fẹ́ sùn èmi yóò sì wọ̀ wọ aṣọ ìbora mi máa fi bo gbogbo ara mi torí, è, è torí àkọ́kọ́ tí mo fi máa ń lo aṣọ ìbora ni nítorí ẹ̀fọn. Ẹ̀fọn máa baà jẹ mí kó tó di pé mo jí. Eléèkejì ni nítorí òtútù. Ṣùgbọ́n ní àwọn àsìkò tí oru bá wà èmi lè máa lo aṣọ búra. È tó sì jẹ́ wípé àwọn àsìkò yìí màá kàn wọ, ẹ, ìwọ tẹ́lẹ̀, àwọ̀ tẹ́lẹ̀ nìkan ni màá kàn wọ̀. Àwọn, àwọn àsìkò lẹ́yìn, lẹ́yìn oru ọwọ́ alẹ́ tí mo máa ń lo aṣọ ìbora. Mo tún máa ń lo aṣọ ìbora ní ọ̀sà nígbà mi torí ó ti mọ̀ mi lára láti máa lo aṣọ ìbora nígbà tí mo bá fẹ́ sùn. Àwọn àsìkò tí mo bá lọ sí, tí mo bá kúrò nínú ilé mi tí mo wà ní ilé onílé, màá sábà mú aṣọ ìbora mi lọ́wọ́ láti fi bo ara torí mo mọ̀ wí pé, ẹ, ó ṣe é ṣe kí aṣọ ìbora máa wà ní ibi tí mo bá lọ. Èyí ló jẹ́ wípé mo máa ń mú aṣọ ìbora mi lọ́wọ́ níbikíbi àti nígbàkúgbà tí mo bá kúrò nínú ilé mi tí mo bá sí nínú ilé. Ẹ̀, aṣọ ìbora mi ó ti, mo máa ń gbìyànjú láti ṣe ìtọ́jú ẹ̀ ní gbogbo ìgbà tó sì jẹ́ wípé lóòrèkóòrè ó ni mo máa ń fọ̀ tí màá sì jẹ́ kó jẹ́ ohun tí yó, tó máa, tó máa ń wà ní ìmọ́tótó ní gbogbo ìgbà, tó máa wà ní mímọ́ ní gbogbo ìgbà. Ẹ̀, aṣọ ìbora mi mi ò kí ń fi í ṣeré torí mo mọ̀ wípé, ẹ, àwọn àsìkò tí mi ò bá bo ara lálẹ́ ó máa ń, ẹ, àwọn àsìkò òun ó máa ń, máa ara mi máa ń, ó máa, ó máa, ó, ó, a, màá ń fi ààyè lẹ̀ fún àwọn ẹ̀fọn àti, ẹ, à, àti òtútù tó lè jí mi láàrin oru, tó lè má jẹ́ kó orùn mi kó já gé eré.

Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ fìlà, àgàgà fìlà ìbílẹ̀ nígbà tí mo bá ń lọ sí òde. Mo máa, tí mo bá ti múra tán, tí mo wọ èwù, tí mo wọ bùbá àti ṣòkòtò, èmi yóò sì fi fìlà tó bá bá mu, màá fi lé. Èmi máa ń gẹ fìlà mi sí apá àlàáfíà, tọ sí jẹ́ wípé, mo ní, mo máa ń gbìyànjú láti de fìlà. Ṣùgbọ́n àwọn ìgbà mí wà tó jẹ́ wípé fìlà tí mo bá ti, tí mo bá ti lò fún ìgbà pípẹ́, ooru máa ń mú mi. So, nítorí ìdí èyí, èmi máa ń yọ kúrò lẹ́ẹ̀kọ̀kan. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti wọ fìlà ní àìmọye ìgbà tí mo bá ń lọ sí òde, òde ìnáwó. Ni ojú ọjọ́, ní àwọn àsìkò tí mo bá ń lọ sí ibi iṣẹ́, èmi kì í sábà lo fìlà torí pé àwọn ìmúra wa lẹ́nu iṣẹ́ kò ń gba ye ko n faye lẹ́. Wọn kì jẹ́ kéyàn lo fìlà nígbà mí pẹ̀lú èwù àti ṣòkòtò tí mo máa ń ṣàbà wọ, pẹ̀lú, pẹ̀lú bàtà, bàtà tí mo máa ń wọ. Àwọn, àwọn ilé yìí nígbà mi kò ń fi ààyè lẹ́ fún àti wọ fìlà. Fìlà jẹ́ ara ohun tí ó máa ń mú ìmúra ẹni kó pé. Àgàgà nígbà tí ẹ̀yin bá wọ aṣọ ilẹ̀ Yorùbá, aṣọ bùbá àti ṣòkòtò tì í ó máa gbé ẹwà ẹni jáde. Tọ sí jẹ́ wípé, wọ́n tún máa ń fi fìlà mọ àwọn tó bá jẹ́ ẹni ọlọ́rọ̀ láwùjọ. Àwọn ọlọ́rọ̀ wọn máa ń ní ọ̀nà tí wọn tún máa ń fi, tí wọn tún máa ń fi wọ fìlà wọn tàbí ọ̀nà tí fìlà wọn, àbí bí fìlà wọn ṣe máa ń, bí ó ṣe máa ń rí. Ó jẹ́ wípé àwọn iṣẹ́ tí wọn tún máa ń ṣe sí fìlà ti wọn tí yóò tún fi yàtọ̀ sí àwọn èèyàn ìyókú. Elé yìí máa ń wuni lórí tó sì máa ń, tó máa ń jẹ́ pé ó máa ń fín jẹ́ bí àkọmọ̀nà àwọn èèyàn yìí.

Batiri fóònù mi máa ń dúró fún ìgbà wákàtí bí wákàtí bí, ẹ́ẹ́, mẹ́rìndínlógún sí odidi wákàtí mẹ́rìndínlógún tí ó ṣe odidi ọjọ́ kan nígbà mìíràn. Torí ó dé, ó eléèyí ó, ó níí ṣe pẹ̀lú bí mo bá ṣe finá sí fóònù mi, bí mo bá ṣe finá sí bátìrì rẹ̀, tí mo bá ṣe charge rẹ̀ tí ó sì wọ ẹnu iná dáadáa sí. Tí ó bá wọ ẹnu iná, tí ó, tí ó wọ ẹnu iná tí ó sì gbaná sára pátápátá tí ó jẹ́ tí mo lè sọ pé àpèjúwe pé ó jẹ́ ó wà fully charged. Tí ó bá ṣe léyìí, ó ṣe é ṣe tí mo bá, tí mi ò bá lò tó nǹkan kó jẹ́ wípé kí n kó, kó gbé mi dídi, títí di odidi ọjọ́ náà kí fóònù mi kó sì má purá rá tọ́, kó sì má purá rá kó tó di wípé, ẹ́ẹ́, ọjọ́ náà parí. Ṣùgbọ́n àwọn ìgbà mìí wà tó jẹ́ wípé fóònù mi lè wà ní hundred percent táwì yìí kó sì jẹ́ wípé tí mo bá lò fún àwọn, tí mo ń lò, tí mo ń lò lóru fún àwọn, ẹ́ẹ́, àwọn, àwọn ìṣẹ́ kọ̀ọ̀kan ní, tí mo ń lò fún àwọn ìṣẹ́ kọ̀ọ̀kan tó sì jẹ wípé kó tó di àrin inú ọjọ nà, kò tó di pé ọjọ kari kó tó di bi wakati méjìlá sí wakati mérìndínlógún tí o tì di pé fóònù náà yóò tí lọlẹ, batiri rẹ ó ti lọlẹ gán tí ó sì jẹ́ wípé èmi yóò nílò látun ti, ẹ́ẹ́, fi, fi sẹ́nu iná láti charge ẹ̀ lẹ́ẹ̀kan si. Ṣùgbọ́n tí ó bá ti jẹ́ wípé èmi ò bá lò, tí mi ò sì tan data mi, tí mi ò tà sílẹ̀ fún gbogbo amáyé ìgbà, fóònù mi máa gbìyànjú láti lo odidi ọjọ́ kan tí, ẹ́ẹ́, màá sì máa fi ṣe gbogbo ohun tó bá yẹ kí n ṣe. Ẹ̀, gbogbo àwọn nǹkan tí mo máa ń fi ṣe lójoojúmọ́ màá sì máa lò fún ún.

Koko ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà tí mo fiń kàwé, òun ni, e, ìmọ̀ nípa òògùn tí wọ́n ń pè ní, e, pharmacology. Eh, mo ní ìgbàgbọ́ wípé, òògùn, o-o-o-o-ọ̀pọ̀lọpọ̀ òògùn ń ná se láti ara ewé àti àwọn egbò tí ó wà káàkiri. Yálà n tó wà ní ìlú aláwọ̀ funfun ni o, àbí ẹyi tó wà ní ìlú aláwọ̀ dúdú. Ó sì jẹ́ pé àwọn ewé yìí wọ́n sì máa ń ní, e, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ dáadáa tí wọ́n ń ṣe ní ara. En, ewé, e-e-ètò ìmọ̀ pharmacology yìí, òun ló fi mọ̀ wá nípa bí a ṣe máa ń ṣe, bí wọ́n ṣe máa ń pèsè àwọn òògùn wọ̀nyí, bí a ṣe máa ń lo òògùn wọ̀nyí, en, en, iye tó yẹ ká lò ó sára àti àwọn iṣẹ́ tí ó ṣe é ṣe kó ṣe lára àti àwọn iṣẹ́ ọṣẹ tí àwa gan ò lérò pé a fẹ́ tí yóò sì tún ṣe lára. Ìmọ̀ pharmacology yìí ló máa ń kọ́ wa gbogbo àwọn nǹkan yìí. Tó sì jẹ́ wípé, en, pẹ̀lú ìmọ̀ pharmacology, àìmọye oniruruaisàn, òun ni àwọn òògùn tí ó ti jẹ́ kí, en, tí ó ti, tí ó ti wo àwọn àìsàn yìí, tí ó sì jẹ́ kí àwọn èèyàn kó gbé ìgbé ayé ìrọ̀rùn, kán gbé ìgbé ayé àlàáfíà. En, ewé, ìmọ̀, ìmọ̀ pharmacology yìí ó jẹ́ n tó jẹ́ pàtàkì torí, en, láìsí àwọn òògùn kankan tí wọ́n, tí wọ́n pèsè ní àsìkò yìí, àìmọye àìsàn ni ó bá máa pa àwọn ènìyàn, àìmọye àìsàn ni ó bá máa dá àwọn èèyàn gúnlé tí kò bá máa fún àwọn èèyàn ní, en, ìyẹn, tí kò bá máa fún àwọn èèyàn ní ẹ̀mí kúkúrú pẹ̀lú, en, àìle tọ́jú ara wọn, àìrí òògùn láti tọ́jú ara wọn. Eh, èyí ló jẹ́ kí ó mú ìmọ̀ pharmacology yìí tó jẹ́ ara àwọn ìmọ̀ tí ó, ó wúlò jù ní ayé, tí ó sì jẹ́ àwọn ìmọ̀ tí àwọn èèyàn nífẹ̀ẹ́ sí jù lọ.

Bẹ́ẹ̀ni èmi máa ń gbé àpò ẹ̀yìn. Àpò ẹ̀yìn ó jẹ́ àpò tí èyàn máa ń kó àwọn ǹkan sí. Ẹ̀ fun tèmi, èmi máa ń kó àwọn ìwé mi, mosì máa ń kó àwọn fáìlì mi sínú rẹ̀ tí ó sì jẹ́ wípé ó máa ń fún mi láǹfààní láti lè gbé àwọn ìwé mi pẹ̀lú mi níbikíbi tí mo bá wà torí e ìgbà kúgbà lé mi lè nílò láti wo ǹkan tàbí láti kàwé ní, ní ibi tí mo bá wà tó sì jẹ́ wípé tí mi ò bá gbé àwọn ìwé yì lọ́wọ́, kò sí ọ̀nà bí màá ṣe rí àwọn ìwé yì ká tó sì jẹ́ wípé àwọn àpò ìwé yì. Àpò ẹ̀yìn, òun ni mo máa ń sábà lò láti fi gbé àwọn ìwé mi ní gbogbo gbà. Ẹ̀ láìsí àpò ẹ̀yìn, ẹ̀ láìsí àpò ẹ̀yìn yì àwọn igbà mí yóò jásí wípé èmi yóò máa gbé àwọn ìwé mi lọ́wọ́ tí eléyì kí ó sì ní, tí ó sì máa fa ìdíwọ́ fún mi tàbí kó máa ya mi lára láti lè gbé àwọn ìwé yí kúrò ní pẹ̀lú mi. Àpò ẹ̀yìn yìí ó sì tún máa ń jẹ́ kí n lè máa kó àwọn, àwọn fáìlì mi lọ́wọ́ torí ibikíbi ni mo ti lè nílò, ibikíbi mo ti lè nílò láti lo àwọn fáìlì mi tí ó sì jẹ́ wípé e tí mo bá ti gbé sínú àpò ẹ̀yìn mi, kò sí ẹni tó maa mọ tí mo gbé. Èmi yóò sì gbé e lọ ibikíbi tó bá wù mí, ibikíbi tí mo bá ti fẹ́ lòó yálà tó bá jẹ́ wípé bóyá ó wù mí láti mú jáde ni o, tí ó bá sì jẹ́ pé mi ò nílò rẹ̀, yóò sì wà nínú àpò ẹ̀yìn mi. Bẹ́ẹ̀ náà sì tún ni mo tún máa ń gbé e computer mi ta pe ní laptop mo máa ń gbé sínú àpò ẹ̀yìn mi. Eléyi ló jẹ́ wípé ẹni bíkíbi tí mo bá ti nílò láti lo computer yí, bóyá mo fẹ́ gbìyànjú láti tẹ iṣẹ́ lórí, láti tẹ leetà lórí, lórí computer yì ni àbí mo fẹ́ gbìyànjú láti wo ìtàkùn àgbáyé, èmi yóò sì rí, èmi yóò sì gbé computer mi kúrò nínú báagì mi láti lò.

Nígbà wo ni ọjà tuntun yóò dé? Ehn, ní ìlú ibi tí mo wà yìí, a máa ń ná ọjà tuntun ní ọjọ́ karùn-ún, ọjọ́, ọjọ́ ọ̀rọ̀ run ń síra wọn. Tó bá ti di ọjọ́ karùn-ún sí ọjọ́ taba na ikan tán, ni ọjọ́ ọjà mi. Tó sì jẹ́ wípé àwọn ọjọ́ ọjà yìí àwọn èèyàn máa ń jáde tí wọ́n sì lọ nájà, àwọn tí wọ́n ń lọ tajà, àwọn tí wọ́n lọ rajà. Gbogbo àwọn, àwọn lọ-- àwọn èèyàn ọlọ́jà wọ́n máa wà ní inú ọjà. Tó sì jẹ́ wípé àwọn oníbàárà náà, àwọn náà yóò lọ sí inú ọjà láti lọ ra nǹkan àbí ohun mí tí wọ́n fẹ́ lọ, tí wọ́n, ohun tí wọ́n nílò fún ìgbé ayé wọn. Gẹ́gẹ́ bí èmi náà, bó ti jẹ́, bó ṣe jẹ́ ẹni tó jẹ pó máa ń lọ sí ọjà ní àìmọye ìgbà. Tó sì jẹ́ wípé àwọn ohun tí mo máa ń sábà ra jù nínú ọjà, òun ni ohun èlò oúnjẹ, àwọn ohun oúnjẹ, ohun èlò oúnjẹ tí mo máa fi ṣe oúnjẹ mi àti àwọn ohun tí màá fi, àwọn nǹkan tí mo fẹ́ lò ní àwọn ibi iṣẹ́ mi. Iléyii lo máa ń jẹ́, ìlú ni mo máa ń lọ fún sí ọjà láti lọ rà ní àwọn ìgbà. Tó sì jẹ́ wípé èmi ti ní àwọn oníbàárà tí èmi máa ń sábà lọ bá ra àwọn nǹkan yìí nínú ọjà. Tó sì jẹ́ wípé, ehn, ọjà yìí kò jinnà sí ilé mi tí ó jẹ pé, òh, a ti dé bẹ̀ kò ga, kò gùn, kò ga ga mi kò-- a ti dé inú ọjà yìí, ko n ṣe ohun tí ó jẹ́ wàhálà fún mi. Tó sì jẹ́ pé èmi ó máa ń lọ sí inú ọjà lóòrèkóòrè àti nígbà tí mo bá nílò àti ra nǹkan fún ìlò mi.

Bẹ́ẹ̀ ni èmi máa ń pe àwọn oníbàárà tuntun tèmi bá ti lọ sínú ọjà. Eléyìí máa ń ṣẹlẹ̀ láwọn àsìkò tó bá jẹ́ wípé àwọn oníbàárà mi títẹ́lẹ̀ wọ́n ò sí nínú ọjà tàbí kó jẹ́ wípé àwọn oníbàárà tuntun yìí èyí tí wọ́n ń tà ó tún rọjú ju àwọn oníbàárà mi títẹ́lẹ̀ lọ. Tó sì jẹ́ wípé, àwọn oní tuntun yìí, màá bá wọn ra ọjà. Tí ọjà náà tó bá sì jẹ́ n tí mo nífẹ̀ẹ́ sí nígbà tí mo bá ràá, èmi yóò sì padà síbẹ̀ láti bá wọn rà tí mo sì tún lè mú wọn gẹ́gẹ́ bí oníbàárà láti máa bá rà torí wípé ohun tó, ohun tí oní, òǹtajà àti ohunràjà, ohun tí gbogbo wa fẹ́ ni láti ra ǹnkan tí yóò dùn mọ́ wa nínú, láti ta nǹkan tí owó rẹ̀ táwa náà táa fi lè ṣe àwọn nǹkan mí táa fi lè gbó bukátá mi nínú ayé wa. Eléyìí ló jẹ́ wípé oníkálukú, ìdúnàádúrà ta ń ṣe láti jẹ́ kí, oníkálukú kí, àwọn ǹnkan tó nílò láti lè mú wá sí ìmúṣẹ náà ni. Eléyìí ló jẹ́ wípé kò sí, ẹ́ n, ọ̀rẹ́, kò sí ọ̀rẹ́ láíláí, kò sì sí ọ̀tá láíláí níbi à ń ta ọjà torí wípé oun tí ó maá pẹ́ mi, òun ni màá rà. Ohun tí ó bá pẹ́ ọ ni wàá tà. Eléyìí ló fi jẹ́ wípé, ipá ò ràjà, ipá ò sì tà. N tó bá wù oníkálukú, n ní yóò fowó ara rẹ̀ rà. N tó bá sì ọjà tó bá sì wù oníkálukú tí ó mọ̀ pé yé ó, yóò lè rí tà, ohun ni òun náà yóò bẹ̀rẹ̀ sí í tà.

Ìgbà wo ni mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi? Eléyìí jẹ́ bí ọdún tó lọ torí wípé, àwọn ọ̀rẹ́ mi a sì ríra wa ní inú, òpin ọdún tó lọ tí a ríra nígbà, ìgbà ọdún, Kérésìmesì tí o, ó jẹ́ pé oníkálukú a ríra ara wa, a sì bá ara wa sọ̀rọ̀. Eléyìí ṣe é ṣe torí pé ọ̀kan lára wa ó ṣe ìgbéyàwó tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ara, ọ̀pọ̀lọpọ̀ nínú wa ń lá wá fún ìgbéyàwó yìí ta a sì ríra ta a tún bá ara wa sọ̀rọ̀ ta àwọn, àwọn ọ̀rẹ́ ẹkùn àtijọ́ tí èèyàn ti ríra tipẹ́ tó sì jẹ́ wípé oníkálukú la fi ọ̀rọ̀ ju omi tó ru ọ̀rọ̀ lórí ìgbésí ayé oníká, lórí ìgbésí ayé wa tí a sì tún bá ara wa ní àwọn àwàdà lórí gbogbo bí ǹnkan ṣe ti lọ ta a sì ran arawa létí àwọn ìgbà tá a ti lo sẹ́yìn àti gbogbo àwọn ìgbà tó dùn tí a jọ lò papọ̀ pẹ̀lú ara wa. Eléyìí jẹ́ ohun tí ó mú inú ẹni dùn tí ó sì fi hàn wípé, à, ìlà kọjá tí ẹ̀eyàn, àwọn èèyàn ń là kọjá kò n ṣe àwa nìkan tó sì jẹ́ pé oníkálukú ló ni ohun tí ó ń là kọjá, èèyàn o kin wo ágo a lago sáré, oníkálukú òun ló ní ohun tí òun náà tó ń náà ló jẹ́ ìdojúkọ rẹ̀. Tó sì jẹ́ wípé a ní láti mọ̀ pé bí ìdojúkọ oníkálukú bá ṣe rí o, àwa gbogbo wa a gbọdọ̀ máa gbìyànjú láti máa ṣe rere nínú ayé ni a gbọdọ̀ torí ìdojúkọ, ìdojúkọ wa ki a wá torí ẹ ká wá sọ pé, ilé ayé ò wù mí gbé mọ́, ilé ayé ò wù wá láti gbé mọ́. Eléyìí kò sí nínú ìlànà titi wa tó sì jẹ́ pé gbogbo wa, a máa ń gbé ara wá ní gbọ wọ ni a máa ń gbé ara wá ní gbọ wọ tí ọ̀rẹ́ kan bá nílò ǹkan, gbogbo wa la máa jọ sáré sí i pé a kí gbogbo wa kajọ, kajọ gbárùkù ti ara wa. Eléyìí ni ohun tó fi dára jù tí ó sì jẹ́ ó máa ń mú ẹ̀mí ọ̀rẹ́ gùn.

Bẹ́ẹ̀ni, èmi ní gíláàsì ọrùn tí wọ́n ń pè ní sunshade. Eh, gíláàsì ọrùn yìí ní àwọn àsìkò tí ọrùn bá mú janjan, tí ọrùn bá kan ata rí, ohun lé'mi máa ń wọ gíláàsì yìí tí ó sì jẹ́ wípé tí mo bá ti wọ gíláàsì yìí, ó máa ń dín bí ìtànṣán ọrùn, bó ṣe máa ń wọnú ojú, ó máa ń dín kú. Eh, eléyìí ó jẹ́ oun tí, eh, mo máa ń gbìyànjú láti, láti wọ̀ láwọn àsìkò ti ooruń bá n mú. Láti eléyìí ni mo fi máa ń ṣètọ́jú ojú ara mi nitorí mo mọ̀ pé ojú, gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe máa ń sọ, won asọpé ojú lọba ara. Eyi tóbá dé bá ojú, ó dé bá imú, ó dé bá gbogbo ara ni. Eléyìí ló fi jẹ́ wípé èèyàn gbọ́dọ̀ ṣe ìtọ́jú ojú rẹ dáradára, pàápàá nipa wíwọ àwọ̀ ojú nípa wíwọ gíláàsì láti fi bo ojú èèyàn kúrò nínú ọrùn àti gbogbo àwọn ìdọ̀tí àti bí òkúta àti gbogbo ohun tó lè fẹ́ fẹ́ sínú ojú, eh, gíláàsì yìí yóò dènà gbogbo wọn. Tó sì jẹ́ wípé gíláàsì yìí kò ga ni lára, owó tí ó, tí ó pọ̀ ni a fi ń ra, owó tí ó gani lára la fi ń rà, eh, kí wa lè eniyan owaní wọ̀osí nígbà tó jẹ́ wípé fún ànfàní ara èèyàn náà ni. Eh, eléyìí ló fi jẹ́ wípé, eh, èèyàn nílò láti mójútó ara rẹ̀ torí imojútó ara, eh, ara, ara, ọ̀rọ̀ kan ni lọ́tọ̀. Ẹni tí ó bá ní àlàáfíà tò péye, ọ̀rọ̀ kan lòún náà ni. Torí tí èèyàn bá n lọ sí ilé ìwòsàn, yóò mọ̀ wípé àwọn tí àìsàn ojú ń bá fínra, ai, kò wun awọ́n náà bẹ́ẹ̀. Ṣùgbọ́n, eh, bóyá nítorí pé àìtọ́jú ojú yẹ̀n òún dáradára, òun ló fàá. Tó sì jẹ́ wípé àwọn náà, tó bá jẹ́ pé, eh, àwọn náà lè fa owọ́ aago sẹ́yìn ni, wọn ò lè ṣe ìtọ́jú ojú wọn dáradára, wọn ò lè wọ gíláàsì ọorùn nígbà tó bá yẹ kí wọ́n wọ. Eh, àwọn tó bá jẹ́ wípé bóyá, eh, àwọn ìgbà míran wá tó jẹ́ pé àwọn èèyàn kan máa ń lo gíláàsì, bóyá wọ́n lè lò ó láti fi ṣákọ. Ṣùgbọ́n tó bá ti di ìgbà tí ó ọrùn bá n mú wọ́n o ní lo o, eyi tí yóò fi dáà abò-bo ojú wọn. Eleyi kó yẹ kó rí bẹ́ẹ̀ torí wípé kín ni, eh, wọn máa fi gíláàsì ṣe, àn, fààrí lóòótọ́. Ṣùgbọ́n ó yẹ kí èèyàn lè máa wọ oun tí yóò tún mú, tí yóò tún gbé, eh, ìlera rẹ̀, tí yóò tún gbé ló, tí yóò tún gbé lọ́, tí yóò tún gbé ga sí i.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí wọ́n ṣe, mo mọ̀ bí a ṣe ń se oúnjẹ, eh, onírúurú oúnjẹ ní ilẹ̀ Yorùbá àti oúnjẹ tí ó ṣe ti ilẹ̀ Yorùbá ni mo mọ ń ṣe. Àwọn oúnjẹ ilẹ̀ Yorùbá tí mo lè ṣe, ó jẹ́, eh, àwọn ni, ẹ, iyán, mo lè gún iyán, mo lè se onírúurú ọbẹ̀, ọbẹ̀ ẹ̀gúsí, ọbẹ̀ gbẹ̀gìrì, ẹ, ewédú, mo tún lè se ẹ̀fọ́, mo sì tún mọ ọbẹ̀ ìlá náà ṣe. Ẹ̀, bẹ́ẹ̀ náà sì ni mo lè tẹ̀bà, mo lè tẹ́, mo lè gún iyán, mo sì lè ro àmàlà. Kò sí irúfẹ́ oúnjẹ ilẹ̀ Yorùbá tí mi ò fẹ́ máa ṣe. Bẹ́ẹ̀ náà ló tún jẹ́ wípé àwọn oúnjẹ tí ń ṣe ti ilẹ̀ Yorùbá bí, ẹẹ, ìrẹsì, bí jọ̀lọ́fù ráìsì, ẹẹ, bí fried rice, mo lè se gbogbo ẹ̀. Tí ó sì jẹ́ wípé èmi tún lè se iṣu àti ẹyin, ẹẹ, mo tún lè se àsáró. Ọpọlọpọ òùnjẹ tìì mò màà ùn jẹ òùn nì mò ĺèè sèè fùn àrà mìì tí ó sì jẹ́ pé ó jẹ́ ohun ìwúrí fún mi torí wípé, ẹẹ, nígbàkígbà ni mo lè bọ́ sí ilé ìdáná láti lọ se ohun tí màá jẹ, tí èmi yóò sì jẹ́ ohun tó wù mí nígbà tí ó bá, nígbà tí ó jẹ́ ọ̀hún. Ti mò lè, tì mì òò śi jẹ òhùn tìì ò bàà wùnmi, tì ìnù mii ò śì dùn śi òùnjẹ tì mò bà jẹ. Eh, torí pé oúnjẹ lórẹ àwọ̀, oúnjẹ ó ní ìtọ́n, ó ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tó ń ṣe lára. Eh, ẹni tí ò jẹun, ẹni tí ò jẹun, eh, ẹni tí ò fowó rẹ̀ jẹun, eh, ẹni tí ò fowó rẹ̀, tí ò fi ra nǹkan tí yóò sè àrà ẹ lóòrè, kí wá lò wá fẹ́ máa fowó ṣe? Éleyi ló fi jẹ́ wípé oúnjẹ jíjẹ ò jẹ́ òùn tó pàtàkì sọ́mọ ènìyàn. Ènì tì òò bà jèùn, tì òò mù òmì, lààrìn àwọn ọjọ mèlò kàn òśètàn làti ṣè rà è lè ṣè, òùn nìyẹn.

Idena ọkọ̀ jẹ́ ǹ tó máa ń mú ìjákulẹ̀ bá ẹni tó sì máa ń mú inú bí ni torí pé tí èèyàn bá tètè rí ọkọ̀ wọ̀, ìyẹn ló máa jẹ́ kí ẹ̀yàn tètè dé ibi tó ń lọ to sì jẹ́ wípé ìhun to bá lọ ṣe ni bẹ na, yi o tètè ṣe l'àkókò tó yẹ kó ṣeé, àti ní ìgbà tó yẹ kó ṣe idẹna ọkọ̀ jẹ́ ǹ tí èèyàn, tí èèyàn, tí èèyàn ò kí ń rò tìtẹ́lẹ̀ tẹ́lẹ̀ torí pé kò sí ẹni, kò sí ọlọ́kọ̀ tó máa fẹ́ gbé ọkọ̀ rẹ̀ síta tí inú rẹ ó dùn, tí ọkọ̀ rẹ̀ tó bá ní ìdènà, tí ọkọ̀ rẹ bá bàjẹ́, tí sì lè ṣe òun tó bá yẹ kó ṣe, tí ó lè gbé àwọn èrò tó yẹ kó gbé gẹ́gẹ́ bí ọkọ̀ ṣe jẹ́ ní ọwọ́ dírẹ́bà tó jẹ́ wípé kò sí ǹkan tí ò le ṣe ọkọ̀ lẹ́ni nígbàkígbà tó jẹ́ wípé ẹni tó bá jẹ́ dírẹ́bà tó jẹ́ awakọ̀ ó ní láti máa ṣàkíyèsí ọkọ̀ rẹ̀ ní gbogbo ìgbà torí pé kí ni irinṣẹ́ tí ó ń pa owó wọlé fún àbí irinṣẹ́ tí ó ń ṣe ìrìnnà rẹ̀ ní, tó ń ṣe ní ìrọ̀rùn òun ni. Kò sí ìgbà tí idena ọkọ̀ ò le dé bá ẹni, ẹnikẹ́ni ní idena ọkọ̀ sì le dé bá, kó dà àwọn tí wọ́n jẹ́ olówó tó ń jẹ́ olóṣèlú, ìgbà mí ọkọ̀ wọn a máa bàjẹ́ tó jẹ́ pé àwọn náà wọ́n á wa ọkọ̀ mìí láti wọ̀. Idena ọkọ̀ jẹ́ ẹni tí èèyàn ń fọkàn sí tí èèyàn ò rò tìtẹ́lẹ̀, ìgbà tó bá ti ṣẹlẹ̀, ohun tó ti dàjú náà ni pé kí ẹ̀yàn wá ojútùú sí i, ó ṣe kí ẹ̀yàn wá ọkọ̀ mìíràn láti wọ̀ ni o tàbí kó jẹ́ wípé ọkọ̀ tí ẹ̀yàn tó ní ìdojúkọ yẹn, kí ẹ̀yàn wá ọ̀nà bí èyàn ó ṣe tètè tún ṣe. Ilé yìí ló máa ń dára fún ìyànjú kó jẹ́ wípé kí ẹ̀yàn tètè wá ojútùú sí ìdènà tí yóò bá ṣẹlẹ̀ torí wípé àsìkò ni ọjọ́, kò sí ẹni tó rí ọjọ́ mú ṣó lókùn.

Bẹ́ẹ̀ni mo ti fún ni ní ẹ̀jẹ̀ rí. Ẹ̀, ìgbà kan wà tó jẹ́ wípé aláìsàn kan ó nílò ẹ̀jẹ̀, tí ó sì jẹ́ pé ẹ̀jẹ̀ tí ó nílò yìí kò lówó láti san owó ẹ̀jẹ̀ láti ra ẹ̀jẹ̀ tí yóò ṣe láǹfààní. Ẹ̀, èlé yìí ni mo gbọ́ tí mo sì rí pé ẹ̀jẹ̀ rẹ̀ ọ bá ti tèmi mu. Ẹ̀, tí mo sì lọ sí ilé ibi tí wọ́n tí ń fún èyàn ní ẹ̀jẹ̀, ilé ibi tí wọ́n ti ń gba ẹ̀jẹ̀, tí wọ́n ń fi ẹ̀jẹ̀ pamọ́, mo sì lọ síbẹ̀, wọ́n sì gba ẹ̀jẹ̀ lára mi, ẹ́n tí wọ́n rí lò fún ẹni ọ̀hún. Inú mi sì dùn pé mo rí ọ̀nà, èmi náà rí ọ̀nà kan láti ṣe àǹfààní fún ọmọ lákejì mi. Ẹ̀, kí wọn tó gba ẹ̀jẹ̀ mi, wọ́n kọ́ ni pé wọ́n kọ bí mi léèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí pé ṣé mo ti jẹun? Ẹ̀, ṣé mo mọ̀ nípa ẹ̀jẹ̀ mi? Ẹ̀, ṣé mo ní àwọn àìsàn kí mi ò láìsàn kankan lára. Kó tó di pé wọ́n sọ pé màá ṣe àwọn àyẹ̀wò kọ̀ọ̀kan tí mo bá yege nínú àwọn àyẹ̀wò ọ̀hún, òun ni màá le fún ni lẹ́jẹ̀. Tí wọ́n sì gba ẹ̀jẹ̀, tí wọ́n rọra gba ẹ̀jẹ̀ ránpẹ́ lára mi láti fi ṣe àwọn àyẹ̀wò ọ̀hún. Nígbà tó sì di bí wákàtí kan sí méjì lẹ́yìn ìgbà náà, wọ́n sì pè mi pé kí n wá fi ẹ̀jẹ̀ lẹ̀, tí wọ́n sì gba ẹ̀jẹ̀ ìgò kan ní ara mi láti fún ẹni ọ̀hún. Ẹ̀, mo kú, inú mi dùn pé ẹ̀jẹ̀ náà padà wúlò fún ẹni ọ̀hún. Tó sì jẹ́ ẹ́hin ohun ìwúrí fún mi pé èmi náà ní, ẹ̀, mo ran ọmọ lákejì lọ́wọ́, ẹ̀, pẹ̀lú ohun ara mi tí ó sì jẹ́ wípé ẹ̀ kò ní ìpalára fún èmi gan rárá tí mo sì ní lọ́kàn pé màá sì máa fún àwọn ènìyàn ní ẹ̀jẹ̀ lẹ́yìn eléyìí lóòrèkóòrè.

Ọ̀nà kona ni mo máa ń gbà ran àwọn ènìyàn lọ́wọ́. Ìrànwọ́ tó bá ti wà ní ìkápá mi tí ó sì nípa mi lára, mo máa gbìyànjú láti ṣe fún àwọn ènìyàn. Ọ̀nà kan tí a fi máa rán àwọn ènìyàn lọ́wọ́ náà ni pẹ̀lú owó. Àwọn ènìyàn míì wọ́n á yáwó lọ́wọ́ ènìyàn tí wọ́n á sì gbìyànjú láti dáa padà. Bó tie jẹ́ pé àwọn mìí ee dá padà ó, wọ́n sì ṣe wọ́n sì ní ranti adeùn tí a bá wọn ṣe. Ṣùgbọ́n tá bá tá bá ní ká di jú tẹ́ni burúkú fi kọjá, ẹni iré náà yóò lọ torí ẹ ló fi jẹ́ wípé ohun tí èèyàn bá ní, ẹni tí èèyàn bá lè ṣe àánú fún kí eeyan ṣe àánú fún. Ọ̀nà tí mo tún máa ń gbà láti rán àwọn ènìyàn lọ́wọ́ òun ni pẹ̀lú láti bá wọn ṣe ohun tí wọ́n bá fẹ́ tó bá jẹ́ pé ó wà ní ìkápá mi. Àwọn mìí lè ní pé bóyá ọ̀nà pé bóyá bíi pé kí èèyàn bá wọn, bíi pé kí èèyàn bá wọn pe ìpè kan tàbí kí èèyàn bá wọn sọ fún èèyàn kan tí èèyàn mọ̀ tí ó rán wọn lọ́wọ́. Ohun ni ìrànwọ́ tó ní, tó nílò èmi yóò sì gbìyànjú láti ṣe tó bá jẹ pó wà ní ìkápá mi. Àwọn ọnà mìíràn tí àwọn ènìyàn mìíràn fi máa ń tọrọ ìrànlọ́wọ́ òun ni kí ó ní kí èèyàn bá wọn gbà àdúrà, èmi á sì ṣe elé ti màá sì rántí wọn nínú àdúrà láti bá wọn láti gbohùn sódò, gbohùn láti bá wọn bẹ àdáni wáyé, láti gbóhùn àdúrà wọn kó ṣe ohun tí wọ́n fẹ́ fún wọn. Gege bí èmi náà ṣe ń tọrọ pé kí Olúwa kó ṣe ohun tí èmi náà fẹ́ fún mi. Kò sí ọ̀nà tí mi ò lè gbà láti rán èèyàn lọ́wọ́ tó bá ti jẹ́ wípé eleyìí kò ní nípa lára fún mi tí ó sì jẹ pé mo gbà pé tí èèyàn bá ṣe ẹni kúkúrú lóore Ọlọ́run á sì máa fi ẹni, ẹni tó gùn, ẹni tó ga Ọlọ́run á sì máa fi ṣe esàn oore fún yan. Kò sí gbogbo èèyàn tí èèyàn bá san, ṣe ore fún òun ló yóò tó wáa ṣe àìsàn fún yẹn.

Ẹ̀, mo máa ń ṣiṣẹ́ fún wákàtí mẹ́jọ sí méjìlá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lójoojúmọ́. Ẹ̀, màá gbìyànjú láti ṣiṣẹ́ tí, ẹ́, tí n bá sì ti ṣiṣẹ́ tó ti tó, ẹ́, in tí àwọn agbánisísẹ́ mi tí wọ́n nílò, tí wọ́n fẹ́, ẹ̀m, èmi ó sì lè gba ìsinmi fún ọjọ́ náà. Torí wipé oníkálukú ló ní wákàtí tó gbọ́dọ̀ fi ṣiṣẹ́ ní ibi iṣẹ́ wa kó tó le di pé boyá yóò lẹ́tọ̀ sí owó oṣù. Ẹ̀, ìgbà mìí, a máa ṣiṣẹ́ ń dá, a máa ń ṣiṣẹ́ dalẹ́ tó jẹ́ wípé a à ní mọ̀ ìgbà tí ọjọ́ fi máa lọ gan tí èèyàn sì máa wà lẹ́nu iṣẹ́. Ẹ̀, torí wipé nínú a ń ṣe ìtọ́jú alá, òní, aláìsàn. Ẹ̀, aláìsàn mii lè wà tó jẹ́ wípé ìgbà tó fẹ́ kúrò lẹ́nu iṣẹ́ gan gan ni yóò dé tí ò sì ní ní, ò ní ní, ẹ́, ò ní ní ọ̀nà mii yàtọ̀ sí pé kó tètè da lóun. Ìdá lòun aláìsàn yìí a máa ṣe n tó máa ń gba wákàtí, o lè gba wákàtí kan, o lè gba wákàtí méjì lọ́dọ̀ lọ́wọ́ ẹni tí ó sì jẹ́ wípé ó yẹ kí èeyàn tí kúrò lẹ́nu iṣẹ́, eléyi lófi jẹ́wípé èèyàn ò lè ti sọ wípé dan dan wákàtí tí mo gbọ́dọ̀ kúrò lẹ́nu iṣẹ́ ni. Ẹ̀, ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kó tó di wákàtí kótó di pé bóyá a lo wákàtí mẹ́sàn, èmi ti máa ń gbìyànjú láti kúrò lẹ́nu iṣẹ́ tí màá sì fi iṣẹ́ lé fún ẹnití yóò wáá gba iṣẹ́ lọ́wọ́ mi eléyi ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa fún, èèyàn gbọ́dọ̀ máa sinmi náà lẹ́nu iṣẹ́. Ẹn tí ó kàn ń ṣiṣẹ́ ṣiṣẹ́ tí ò sinmi, a! Kó má di wípé òhun gan yóò padà, iṣẹ́ ó padà fi í lẹ̀. Ẹ̀, èèyàn gbọ́dọ̀ máa ṣi ṣinmi lẹ́nu, tí èèyàn bá ń ṣiṣẹ́, ó gbọ́dọ̀ máa sinmi, ó gbọ́dọ̀ máa gbìyànjú láti máa gbádùn owó tó ń rí lẹ́nu iṣẹ́ náà. Ẹ̀, torí, ẹ̀, ẹni tó ń jẹ́, ẹni tó ń ná owó tó iṣẹ́ tó ṣe òhun ló jèrè o. Ẹni tó jẹ́ pe ó kàn kó owò jọ́, tó kàn kó owó ọ̀hun jọ́ náà tí ó padà ríná, àwọn èèyàn mìí niò na owó òhun lẹ́yìn rẹ̀. Ṣíṣẹ́ ṣiṣẹ́ jàre ọ̀lẹ́, ẹ̀, ṣíṣẹ́ ṣiṣẹ́ jàre ìṣẹ́, ẹ̀n, ìwọ, ẹ̀n, kò sí, ẹ́, ẹni tí ò bá ń ṣiṣẹ́ tó jẹ́ pé ó kàn, tó jẹ́ pé ó kàn ṣe imẹ́lẹ̀ lásán, òhun ni ó yẹ ká bá wí. Ṣùgbọ́n ẹni tó bá ń ṣiṣẹ́, ó ní láti lásìkò tóhun náà yóò máa sinmi tí ó sì máa gbádùn ara rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má a ṣi fèrèsé ọkọ̀ torí pé èmi kò fẹ́ oru rara, tí èèyàn bá wà nínú ọkọ̀ tí kò bá rí atẹ́gùn tó tó, ó ṣe é ṣe kí ẹni náà kí ara máa níi. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn ọkọ̀ tí ó ní ọyẹ́, àwọn ọkọ̀ ọlọ́yẹ́ ni, èmi lè má sì fèrèsé rẹ o. Ṣùgbọ́n àwọn ọkọ̀ tó bá lọ́yẹ́ náà nígbà tó bá to awán asíko kòkàn, ó máa wù mí láti ṣi fèrèsé fún ìgbà ráńpẹ́ kó tó di wípé a ti fèrèsé òhun tí a sì máa gba ọyẹ́ wá sára lọ. Eléyìí ló fi ń dára jù torí àwọn mi wọ́n kàn wà, wọ́n kàn máa gba ọyẹ́ nínú ọkọ̀, má ṣe ń gba ọyẹ́ nínú ọkọ̀ náà máa gba ọyẹ́ nínú ilé. Eléyìí kò dára tó fún ara torí pé bí èèyàn bá ṣe ń gba atẹ́gùn tí tà tọ̀wọ̀ dá, náà ló yẹ kó máa gba atẹ́gùn tí àṣẹ̀dá tó pèsè tó yẹ kó máa gba méjèèjì síra wọn láì fi ikan di kan wọn lọ́wọ́ torí pé gbogbo ẹ náà ìgbádùn ayé náà ni. Gbogbo ẹ ìgbádùn ayé ni tó sì jẹ́ wípé ìwọ̀n túnwọnsì ní gbogbo nǹkan. Ẹ̀yàn gbọ́dọ̀ máa se gbogbo ẹ sí ìwọ̀n túnwọnsì ni, eeyan o gbọ́dọ̀ sáṣé ju, kò sì gbọ́dọ̀ sáṣé ètò. Eléyìí ló yẹ kí eeyan bá sì tún wà nínú ìdọ̀tí tàbí tí a bá wà níbi tí atẹ́gùn ìdọ̀tí tí ó bá wà, èmi yóò sì gbìyànjú láti ti fèrèsé náà torí mi ò fẹ́ kí ìdọ̀tí òhun kó kó sínu ọkọ̀. Eléyìí náà ló tún fi dára kí èèyàn lè ṣe.